Ó dára láti máa wẹ̀ lójoojúmọ́, à, fún ìmọ̀tótó, ìmọ̀tótó ara ẹni. Ó dára láti máa wẹ̀, à, lọ́sàn-án, à, àárọ̀ àti ìrọ̀lẹ́ tàbí, tàbí alẹ́. Ìwẹ̀ dára gidi gan ni. Ẹ ní pé ẹni tó ń wẹ̀, gbogbo ẹyan ló máa ń wẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó dá kí eeyan máma wẹ̀ nígbàkúgbà. À, ẹ dẹ̀ ní pé ìgbà tí à ń wẹ̀, gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí mo ṣe highlight yen. A máa ń wẹ̀ láàárọ̀ àti ní ìrọ̀lẹ́ tàbí alẹ́. Tí a bá ti-- fún àpẹẹrẹ síi, tí a bá ti dé láti ibi iṣẹ́, a lè bomi sára, a lè wẹ̀ ní ìrọ̀lẹ́, a lè bomi sára, a lè sinra ní ìrọ̀lẹ́ àbí ní alẹ́. Ẹ ní pé bí a, bí a ṣe ń kọ́ àti kékeré, àti, àti kékeré gẹ́gẹ́ bí ọmọdé ni àwọn òbí wa ti ń kọ́ wa bá ṣe, bá ṣe ń wẹ̀. Ni àwọn òbí wa ń kọ́ wa bá ṣe ń wẹ̀. À, ìgbà, ní gbogbo ìgbà náà ní àárọ̀ bí, bí ìrọ̀lẹ́ a máa ń bomi sára. Àwọn ni won máa ń wẹ̀ fún wa nítorí pé a tí, a tí gbọ̀n nígbàyẹn. À, àmọ́, tí a bá ti ń dàgbà tó, tí a bá ti ń dàgbà láti ń gbọ́n, à, àwa máa bomi, àma máa bomi sára sí inú fúnra, àwa máa wẹ̀ fúnra wa. A ti dé bí, a ti dé, à, ọjọ́ orí tí a lè wẹ̀ fúnra wa dáadáa.

Ti máa tíì sọ àwọn èèyàn tó, tó ní ipa wọn lórí mi, màá bẹ̀rẹ̀ láti bàbá mi, àti, ah, sister mi náà, bí àwọn ẹ̀gbọ́n, ẹ̀gbọ́n mi. Màá sì sọ pé bí àwọn ọ̀rẹ́ náà, àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan, àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan wọ́n sì ní ipa lórí, wọ́n sì ní ipa lórí mi. Àwọn èèyàn tí mi ò mọ̀ náà, wọ́n wà níbẹ̀. Àwọn èèyàn tí mi ò rí, rí ní ojú ayé, àwọn náà wọ́n wà níbẹ̀. Tọ́, tá ń ná, tá ń ná play part lórí ayé mi. Bí a ṣe mọ̀ra yin. Ó dá ba un àwọn nǹkan gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, àwọn tí mo bá pàdé lórí social media, lórí Discord, àwọn, àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí mo ṣe, àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan tí mo bá pàdé lórí àwọn social media bí Discord, bí WhatsApp, àwọn yẹn náà wọ́n ní ipa, wọ́n ní ipa wọn láyé mi náà. Lórí mi, wọ́n ní ipa wọn lórí mi náà. Wọ́n máa encourage àti wọ́n máa ń se àwọn nǹkan tó máa ń jẹ́ kí inú mi dùn, máa ń jẹ́ kí, tó máa ń jẹ́ kí n padà lọ sọ́dọ̀ wọn tí ì bá ní àwọn ìṣòro kankan. Wọ́n á dàá màá yanjú ni. Ẹ̀yin béèrè pé ohun tí ó kọ́. Mo kọ́ nǹkan púpọ̀, mo ń kọ́ nǹkan púpọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ń kọ́ nǹkan púpọ̀. Mo kọ́ pé ó dáa kí èèyàn ó máa ṣe dáadáa sí àwọn ènìyàn. Mo sì kọ́ pé ó dáa kí èèyàn ó máa ràn, ọmọ ẹnìkejì lọ́wọ́, àwọn Ó dáa kí èèyàn ó máa ràn ọmọ ẹnìkejì lọ́wọ́. Bi tí, mi ò, mi ò dáhùn sí ìbéèrè. Ṣùgbọ́n, ah, mo wà láyé mi. Mo wà láyé mi iṣẹ́.

Àwọn ohun ọ̀gbìn tí a lè rí ní àyíká wa, àwọn náà ni a lè rí igi máńgòrò, a lè rí igi ọsàn, a lè rí, à, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní àwọn ǹnkan ọ̀gbìn tó ti pẹ́ nibẹ́, tó jẹ́ pé èmi gan-an mi ò mọ̀ sí, mi ò mọ̀ bó ṣe dé bẹ́. Mo ṣà mọ̀, mo ṣà máa n ri nibẹ́. Mo ṣà máa rìn bẹ́. Àwọn bí fruit, ó ní, ó ní èso kan ti wọ́n máa ń gbin ti wọ́n máa pè ní fruit. À, a lè-- mo lè rí láyíká mi, láyíká mi ibi tí mò ń gbé. Eyí tí mo fẹ́ràn jù, èyí wo mo fẹ́ràn jù? Èyí tí mo fẹ́ràn jù ni máńgòrò. Mo dẹ̀ fẹ́ràn àgbálùmọ́ ṣùgbọ́n a ò ní igi àgbálùmọ́ nibi bayi. Ibi té, ibi tí ènìyàn lè rí igi àgbálùmọ́, èèyàn, èèyàn máa rìn wọ inú'gbó lọ. Ó jìnnà gan. À, eh, mo fẹ́ràn máńgòrò gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. Mo fẹ́ràn ọsàn gan. Mo fẹ́ràn láti máa mu ọsàn gan. Mo sì fẹ́ràn àgbálùmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. Mo fẹ́ràn guava ṣùgbọ́n kò sí guava láyíká wa. Àa, ẹni tíi ohun bọ̀ mi ẹ. Bí wọ́n ṣe ń dàgbà, háaaaaa! Àwọn kan máa ń dàmí sí nii, àwọn kan máa ń dà mí sí ni. À, a ti wipé òjò máa ń ro Omi òjò náà ó lè fa ìdàgbà àwọn ǹkan ọ̀gbìn yìí. Ó lè fa ìdàgbà.

Sọ fún wa nípa iṣẹ́ tí o fẹ́ ṣe nígbà èwe. Àwọn èrò díẹ̀ láti ìbẹ̀rẹ̀. Iṣẹ́ tí mo fẹ́ ṣe ìgbà tí mo wà ní ọmọdé ni, lni businessman àti, kẹ́ mi máa bá àwọn ẹ̀bùn ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹkan tí mo máa ń rò ìgbà tí mo wà ní ọmọdé nìyẹn. Kí ló dé tí o fi fẹ́ràn rẹ̀? Ìdí ni wípé mo fẹ́ràn láti máa bá àwọn, àwọn aláwọ̀ funfun sọ̀rọ̀. Mo fẹ́ràn láti máa bá àwọn aláwọ̀ funfun sọ̀rọ̀. Mo sì fẹ́ràn láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀. Aláwọ̀ funfun àti àwọn aláwọ̀ dúdú, mo fẹ́ràn láti máa bá wọn sọ̀rọ̀. Mo fẹ́ràn láti máa bá àwọn tó jẹ́ pé, wọ́n wá láti different race, mo fẹ́ràn láti máa bá wọn sọ̀rọ̀. Ẹ mọ̀ pé, níbi iṣẹ́ ṣíṣe, ó jẹ́, ó jẹ́ ǹkan tó wà láàárín ẹnìkan àti àwọn èèyàn mìíràn. Bo ṣe rí gẹ́gẹ́ nìyẹn. Bo ṣe rí gẹ́gẹ́ nìyẹn. Bí iṣẹ́ ṣe rí gẹ́gẹ́ nìyẹn. Bí business ṣe rí gẹ́gẹ́ nìyẹn. Ẹ ń bẹ̀rẹ̀ pé ẹni tí ó jẹ́ àwòrán, ẹni tí ó jẹ́ àwòrán mi gẹ́gẹ́ bí a ṣe mọ̀ sí, role model ní èdè gẹ̀ẹ́sì ni Elon Musk, Robert Kiyosaki àti Donald Trump. Àwọn náà jẹ́ role model mi. Àwọn náà jẹ́, àwòrán mi. Àwọn náà jẹ́ role model mi. Ohun tí ó yí padà, ǹkan tó yí padà kò pọ̀ púpọ̀ ná. Ǹkan tó yí padà ni wípé, àwọn òbí mi, wọ́n máa ń sọ fún mi pé kí n ní, kí n ní èrò mi nípa-- kí n ní, kí n ní ǹkan mi láti ṣe. Pé mi ò lè, mi ò lè máa ṣe business dealer. Mi ò lè máa ṣe business dealer. Ǹkan tó máa ń sọ fún mi nìyẹn, pé kí n ní ǹkan mi, kí n ní ǹkan mi tí mò ń rò lọ́kàn. Ṣùgbọ́n wọ́n máa ń ní, wọ́n máa ń ní pé, wọ́n máa ń, wọ́n máa ń, wọ́n máa ń wa against ǹkan tí mo máa ń rò. Àti kékeré, àti kékeré mo ti ń yà wọ́n. Artist ni mí, mo ti ń yà wọ́n. Ṣùgbọ́n àwọn òbí mi wọ́n, wọ́n ò really, wọ́n ò fẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀ náà. Wọ́n máa, wọ́n máa ń sọ fún mi pé kí n ṣe ǹkan mi. Ṣùgbọ́n mi ò fẹ́ ṣe, mi ò fẹ́ máa ṣe ǹkan mi.

Ìbéèrè rẹ náà ni, ṣe o máa ń jẹ oúnjẹ tó kù? Bí ajẹkù àbí? Ajẹkù. Tó bá jẹ́ pé ajẹkù mi, mo lè jẹ́ o. Àmọ́ tó bá jẹ́ pé ajẹkù ẹlòmí, mi ò lè jẹ́, mi ò lè jẹ́. Nítorí pé ó máa ń bá àwọn èèyàn ṣe máa ń jẹ oúnjẹ wọn, ó máa ń ṣe mí bákan bákan. Ó lè jẹ́ pé mi ò lè máa si n bẹ́ẹ̀ ò. Tó jẹ́ pé boya ẹniyen sín ni tàbí ó wúkọ̀, irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mo máa ń rò. Tó jẹ́ pé mi ò kí ń fẹ́ràn láti máa jẹ oúnjẹ olóunjẹ, oúnjẹ ajẹkù óunjẹ olounjẹ. Àmọ́ mo lè jẹ oúnjẹ tèmi o, tó jẹ́ pé mo jẹ kú nì o. Bí iru ènì n sin, mo jẹ ẹ̀wà àti ìrẹsì, mo kọkọ jẹ ò kú, ó ṣẹ́kù. Mo tun wá padà lọ síbẹ̀, mo tun wá gbe, mo tun wá jẹ, ma wáa jẹ oúnjẹ tó tu kù. Mo lè jẹ oúnjẹ tèmi tó kù, oúnjẹ ajẹkù mo lè jẹ. Àmọ́ oúnjẹ àwọn ẹlòmí, mi ò lè jẹ. Oúnjẹ ẹlòmí mi ò lè jẹ. Ajẹkù ẹlòmí mi ò lè jẹ. Rárá, rárá, rárá. Irú àwọn nǹkan bí i tan bá ń wúkọ̀, tan ba ń sín, irú àwọn nǹkan bẹ́ẹ̀ yen ni mo máa ń rò. Ó jẹ́ pé mi ò kí ń jẹ oúnjẹ ẹlòmí.